Kí ni o máà ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀? Kí ni o máà ń ṣe láti mú ọ́ tayọ, láti mú ọ mọ̀ ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ? Kí ni o máà ń ṣe láti mú kí o yàtọ̀ sí àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ nínú ìmọ̀ àti òye àti ìmúra ṣíṣẹ́, pẹ̀lù ìjára mọ́sẹ́. Kí ni o máà ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀? Kí ni o máà ń ṣe láti ta àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ yọ̀?

Ìgbà mélòó ni o má ń ṣàyẹ̀wò ímeèlì rẹ? Ìgbà mélòó ni o má ń bẹ ímeèlì rẹ wò tí o ma ń yẹ̀wò bóyá ìròyìn titun ti dé bẹ̀ tàbí kò ì dé bẹ̀? Ìgbà mélòó ni o má ń ṣàyẹ̀wò ímeèlì rẹ? Ìgbà mélòó ni o má ń wo ímeèlì rẹ bóyá o ní ìròyìn nínú rẹ̀ tàbí kò sí? Ìgbà mélòó ni o má ń ṣàyẹ̀wò ímeèlì rẹ?

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoójúmọ́? Ìgbà mélòó, boyá, wákàtí tàbí ìṣẹ́jú mélòó ni o máa ń lò láti wo ojú àwòrán lójoójúmọ́? Ó máa ń gba ọ tó ìgbà mélòó, ìṣẹ́jú tàbí wákàtí mélòó ní ojó kan láti wo ojú àwòrán? Mélòó ni o máa ń lò láti wo ojú àwòrán ní ojoojúmọ́? Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoójúmọ́?

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Báwo ni o ṣe máa ń yan àwọn ènìyàn sí ẹnu iṣẹ́ láàrín àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ ní ibi tí o ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí Ọ̀gá? Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ sí ẹnu iṣẹ́ wọn? Báwo ni o ṣe máa ń ṣe àbójútó àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ kí o yàn wọ́n sí iṣẹ́ tí ó yẹ kí wọ́n ṣe kí o sì rí dájú pé wọ́n ṣe pẹ̀lú ìjáfáfá àti dáradára? Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀

Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Ibo ni o ti fẹ́ lọ lu àkókò ìsinmi rẹ? Ni àkókò ìsinmi rẹ, ibo ni o fẹ́ lọ? Ó yá ṣe ìrìn àjò lọ láti lọ gbádùn ìsinmi rẹ àbí láti lọ lu àkókò ìsinmi rẹ. Ibo lo fẹ́ lọ sí ìsinmi? Ibo ni o fẹ́ lọ fún ìsinmi rẹ? Ibo ni o fẹ́ lọ? Ibo ni o ti fẹ́ lọ sinmi ní àkókò ìsinmi lẹ́nu iṣẹ́ rẹ?